Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú ní ojojúmọ́? Ojú ìbòjú yìí, bóyá gíláàsì lẹ́ ń sọ, mi ò mọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ gíláàsì ni, ìyẹn àwòrán àbí dígí, mi ò lo wákàtí ń bẹ.

Fóònù alágbéka tí mò ń lò, orúkọ rẹ̀ jẹ́ Infinix, Infinix Hot 40. Óhun ni fọ́ònù alágbéka tí mò ń lò báyìí. Tẹ bá ti fẹ́ bù mí fọ́ònù, ẹ bù mi. Infinix ni emi ń lò báyìí.

Ti mo ba fẹ́ lọ síbi iṣẹ́, mo máa ń wọ ọ̀kadà. Ìgbà mí tí mi ò bá te te rí ọ̀kadà, mo lè kọ́kọ́ rìn díẹ̀, kí n tó rí ọ̀kadà torí ọ̀nà ilé wa wọ́nú díẹ̀.

Eré ìdárayá tí èmi fẹ́ràn jùlọ ọ́un naà ni bọ́ọ̀lù. Mo fẹ́ràn kí ma wo bọ́ọ̀lù dáadáa, nítorí ẹ, èmi gan an máa gbà bọ́ọ̀lù tẹ́lẹ̀ kó tó di pé, mi ò gbá mọ́. Mo fẹ́ràn bọ́ọ̀lù.

Àwọn èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi náà ni àkọ́kọ́ ni pé fóònù tí mo ń lò, ìyẹn tá ń pè ní ẹ̀rọ, ẹ̀rọ àgbékà ọwọ. Mo máa ń lo fóònù, mo sì máa ń lo laptop, èyí tá ń pè ní kọ̀ǹpútà.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó ti pẹ́ torí èmi ti kàwé tán bí mo ṣe wá yìí. Tí màá bá kàwé báì bóyá iwé àwọn àgbà, ìwé tó tún ga ju èyí tí mo ti kà tẹ́lẹ̀ lọ, bọ́yàn ohun ni màá tún fẹ́ kà.

Bí mo ṣe máa rí ìpèsè àwọn èlò ọ̀pọ̀ oríṣìíríṣìí, ẹ́, ó dẹ̀ nílò láti jẹ́ ohun tí mo bá fẹ́ ṣe, tí mo bá fẹ́ ṣe ohunkóhun tí mo mọ̀ pé mo nílò nǹkan báyìí, màá lọ wá ohun tí màá lò fún kíní yẹ̀n.

Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ìyàn. Mo fẹ́ràn ìyàn gidi gan nítorí pé ó jẹ́ oúnjẹ tí ó, àwọn ọmọ Yorùbá máa ń jẹ jù. Sùgbọ́n tí ó bá ti ṣí ìyàn, mo tún fẹ́ràn kí n máa jẹ sẹ̀mọ́.

Mi ò ní ọkọ̀ o, ṣùgbọ́n mo gba Ọlọ́run mọ̀ pé kò sí ǹkan tí Ọlọ́run ò lè ṣe. Kò sí ǹkan tí Ọlọ́run ò lè ṣe. Ọdún tí ń parí lọ, mo ṣì gbàgbọ́ pé Ọlọ́run lè ṣe ọkọ̀ fún mi. Kọ́kọ́rọ́ ọkọ̀ tuntun mo gbàgbọ́ pé Ọlọ́run lè ṣe.

Bẹ́ẹ̀ni, mo lè dárí àwọn ènìyàn ji nítorí pé Bíbélì fi yẹ àwa wípé bí ènìyàn bá ṣẹ̀, ká máa dárí ji. Bó tilẹ̀ o kò rí ohunkóhun tí ènìyàn bá ṣe, ká máa dárí ji. Ó lè dùn wa ṣùgbọ́n ká dárí ji.

Mi ò mọ tí péja ri, ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹja pípa ò pé oríṣíríṣí. Tí èèyàn bá fẹ́ péja, oríṣìríṣí ọ̀nà ni èèyàn lè gbà. Bo yá kí èèyàn jí ibi ẹ́ odò kan, kí èèyàn wá gbọ́n mi bẹ̀ kú o.

Èdè yìí ò yé mi ṣá, báwo ni mo ṣe máa ń rí lílọ àkókò nígbà tí mo bá wà nínú ìlà, ìlà èdè yẹn ò yé mi. Ọmọ Yorùbá ni mí ṣùgbọ́n èdè yẹn ò yé mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń yàwòrán dáadáa nítorí pé èmi gan fẹ́ràn kí n máa yàwòrán. Mo ní fóònù tí mo lè fi máa yàwòrán, mo lè máa fi fóònù mi yàwòrán tàbí kí n wa cámẹ́rà.

Nígbà tí mo bá sùn mo máa rọrùn tí mo bá dẹ̀ fẹ́ rọrùn tí mi ò bá ti rí aṣọ mo máa wá pílò tó gbádùn nítorí pé bí èèyàn ò bá rọrùn ọrùn lè máa ròyàn bí èèyàn obá rọrùn sùn ọrùn máa ma ròyàn ni.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, ǹkan tí mo máa ń gbọ́, ǹkan tí mo máa ń gbọ́ ó ní ṣe pẹ̀lú ǹkan tí ọkọ̀, ọlọ́kọ̀ yẹn bá ń gbé sí e. Èmi gangan fúnra mi, mi ò tí ì ní ọkọ̀ tara mi ṣùgbọ́n mo gbagbọ́ pé Ọlọ́run ó ṣe é láìpẹ́ lọ́dún yìí.

Ìrọ̀rí kan náà ni, ìrọ̀rí kan náà ni nítorí èèyàn ò gbọdọ̀ máa lo ìrọ̀rí tó pọ̀, yóò ti ga jù. Tọ́ bá ti gbé píllòw ẹ̀yọ̀ kan, pílò ẹ̀yọ̀ kan yẹn náà ti tó, èèyàn ní láti máa lo ìrọ̀rí tó pọ̀ náà kó rùn máa ró yan.

Tí mo bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, ọwọ́ ọ̀tún ni mo máa ń nà sí wọn nítorí pé gẹ́gẹ́ bí ọmọlúàbí ní ilẹ̀ Yorùbá, ọwọ́ ọ̀tún la máa ń nà tí a bá ti fẹ́ gba ọwọ́ lọ́wọ́ ènìyàn.

Fèrèsé ọkọ̀, mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ìgbà tí òjò bá ń rọ, kò da. Ṣùgbọ́n ọkọ̀ tó bá ti ní fèrèsé, ìyẹn mo fẹ́ràn rẹ̀. Mi ò tíì ní ọkọ̀ tèmi ṣùgbọ́n mo gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run lè ṣe. Kódun yii tó parí.

Nígbà wo ni o keyìn ní ààlà burúkú? Èmi ò gbádùra kí èmi ní ààlà burúkú o. Mi ò sí gbádùra kín ni, mi ò sì ní ní bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ. Mi ò ní ní ààlà burúkú, àlá ibí o ṣi ńi ṣe mo mi lára tílé tílé mi.

Àwọn ohun mímu proteinii mo máa ń mú, ohun mímu tí mo bá mọ̀ pé ó lè ṣàrà lórí èmi máa ń mu dáadáa tẹ̀mí. Nítorí pé ìyá bá mú, bí ìgbà tí ìyá bá kàn síra rẹ̀ ni ọlọ́mọjá sì ṣòwò ṣọtì.

Ìgbà kígbà tí mo bá ń sin, mo ma ń dọwọ́bọ̀ ẹnu. Nítorí pé kò da kí a má a sí gbogbo ẹnu lẹ́ẹ bí èèyàn bá ń sin. Kò da púpọ̀. Tí mo bá ti ń sin, mo ma ń dọwọ́bọ̀ ẹnu kí má ba kò sín sin yẹn rán ẹlòmíì.

Ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò íméèlì mi, ojoojúmọ́ ni mo máa ń ṣe nítorí íméèlì mi òun, òun ni mo fi máa ń gba àwọn àtẹ̀jíṣẹ́ orí afẹ́fẹ́ nígbà mí, ẹẹ, ibẹ̀ mo ti máa ń gba. So ojoojúmọ́ ni èmi máa ń wò.

Ọlọ́run nìkan ló ní àforíjì, ọlọ́run nìkan ló lè dáríjì yàn. Tí mo bá sì fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run, màá gbàdúrà síi ni pé ọlọ́run ṣàánú mi dáríjì mi. Tí ó bá ṣì jẹ́ èèyàn náà ni mo ṣẹ̀, màá lọ bá, màá jẹ́ kó mọ̀ pé kó má bínú, kó dáríjì mi.

Ìgbà tí irun mi bá ti kún, ṣùgbọ́n kò sí ìgbà kan pàtó tí mo máa ń gé irun mi. Ó lè wù mí kí n jẹ́ kó gùn dáadáa, ó dẹ̀ lè wù mí ko jẹ́ pé kékeré, è n sì lọ gé.

Àwọn ojú òpó ayélujára tí mo wà àkọ́kọ́ ni Facebook, èekejì ni WhatsApp, èekẹta ni Twitter, èekẹrin ni Instagram, eèkarùn ni, èekarùn, oun ni TikTok.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ọ̀un nà ni ọjọ́ Sunday, ìyẹn ọjọ́, ọjọ́ ìsinmi. So ọjọ́ yẹn òun la máa ń lọ sí ibi ìjọsìn láti lọ yin Olúwa àti láti dúpẹ́.